Báwo ni o máa ń rí ìpèsè ohun tí o nílò? Tí n bá ti nílò nǹkan, máa wo awon ohun kan tí n ò ní, màá lọ sí ọjà, màá lọ ra ohun tí mo nílò láti fi lè jẹ́ kí n pèsè àwọn nǹkan dáadáa tí mo fẹ́ ṣe. Nítorí nǹkan tí nbà wùló n máa wà rí ní kí n bà lè lò.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Àwọn oníbàárà tí bá rí tán lọ, tí bá ní owó lọ́wọ́, mo lè pe wọ́n kí ń fún ọ ní owó. Tí ì bá sì ní, máa fún wọ́n lẹ́mọ́ọ̀bá ti tèmi lọ. Nítorí náà, mo máa ń pe àwọn oníbàárà tuntun àti tí mo mọ̀ rí, àti tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀, mo máa fún wọn kí wọ́n ba lè mú inú wọn dùn pé, "à, àwọn ènìyàn fún wọn ní owó."

Kí ni o máa ń ṣe ní alẹ́, tó bá dìsìdí lále tí ilẹ̀ ti ṣú, tí mo rí pé òhún ti wọ̀, màá kókó wa oúnjẹ tí màá jẹ́ lénà, màá tẹ́ ibùsùn mi níbi tí mo ti fẹ́ sùn, màá wá lọ sí inú balùwẹ̀, màá lọ wẹ̀, màá dà mí sá rà lénà, tí mo bá ti jẹun tán, màá wá sùn, màá fa aṣọ ìbora bọ̀rá.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn láti máa jẹ, mi ò ní oúnjẹ tí mo kórìíra sí. Ṣùgbọ́n ó ní kí nìkan tí mo kórìíra sí tó jẹ́ pé tí mo bá ti jẹ ẹ́ máa bí, òun náà ni wàrà. Mi, mi ì fẹ́ràn oúnjẹ yìí lọ́pọ̀lọpọ̀ torí tí bá ti jẹ ẹ́, ó máa ń jẹ́ kí n bí. Ṣùgbọ́n lẹ́yìn òun, gbogbo oúnjẹ tó kù ni mo fẹ́ràn dáadáa.

Níbo ni ó máa ti ń ra nǹkan tí bá ti nílò kan, nǹkan tí mio ní, èyí tí mio ní púpọ̀ àti èyí tó jẹ́ kékeré tí bá ti nílo e máa bọ́ síta, mo máa lọ sí ọjà, máa lọ ra gbogbo nǹkan tí mo bá nílò kó má ba jẹ́ wàhálà fún mi ní ọjọ́ tí mo bá ti fẹ́ lòó. Ó wá di inú ọjà, òun ni mo ti máa ń lọ ra nǹkan.

Ṣé o ti ṣe iṣẹ́ o fẹ́ rí bẹ́ẹ̀ ni? Ìgbà tí mo n kọ iṣẹ asọ rirán ní ọdọ ọgá mi tí mo sì máa n rànsọ́, ó ní baba kán tó wá rán aṣọ lọdọ wá òní ohùn o ni owó lọwọ. Mo sì bá rán aṣọ yen ni jọ́ náà lòún, tí mo sì gba ikankan lọ́wọ́ bàbá yen ri, àti oríṣìíríṣìí àwọn nǹkan ofẹ́ bẹ́ẹ̀ yẹn tí mo ti ṣe lọ́pọ̀lọ́pọ̀.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójúmọ́? Mo ní jígí kan nú ilé mi tí mo fi máa ń wo àwọ̀rán ara mi. Ni ìṣẹ́juṣẹ́jú tí bá ti fojú kan, jígí yẹn màá mú, màá fi wo àwòrán ara mi. Àbí kí n gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n gbé sí ojú mi láti fi rí ìra mi pẹ̀lú àwòrán. Ìṣẹ́díṣẹ́jú ni mo fi máa ń wo àwọn ara mi.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni ìgbà ìlérí àwọn Mùsùlùmí. Ìgbà yìí ó jẹ́ àkókò tí mo máa ń darapọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ẹbí mi, ó sì máa ń jẹ́ kí inú mi dùn tí mo bá sì wà pẹ̀lú wọn. Nítorí náà mi ṣe fẹ́ràn àkókò yìí jù. Oníkálukú máa pa ẹran, a máa gbádùn ijó náà lọ́hùn-ún, a máa ṣe oríṣiríṣi nǹkan. Mo sì fẹ́ràn àkókò ọdún ilé àwọn Mùsùlùmí lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Àwọn fáìlì tó wúlò fún mi bí i àwọn fáìlì ilé ìwé mi, àwọn fáìlì ilé ìkẹ́wù mi àti àwọn fáìlì ibi iṣẹ́ mi, mo máa ń kó pamọ́ dáadáa. Mo lè kó sí abẹ́ ibùsùn mi níbi tí mo ti mọ̀ pé eku ò ní dé bẹ́ẹ̀ kí ó máa ba lè ba fáìlì mi jẹ́ ní àsìkò tí n bá ti nílo ẹ, kí ń má ba à máa wà nítorí tí fáìlì eeyan bá ti sọnù, o máa ń le fun eeyàn láti fi fáìlì wa ṣẹ́ láì rí fáìlì ẹ̀ gangan.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní, oríṣìíríṣìí ẹranko tí mo ti sìn. Mo ti ṣí ẹran ri nígbà kan, nígbà náà lọun, ẹran yẹn padà jẹ́ ewé àti Ìjẹkújẹ́ tó fi kú ni. Leyin na mi wá ra olóńgbò pẹ̀lú ajá tí mo sì ń lọ́wọ́ báyìí. Méjèèjì mo ń sì lọ́wọ́ báyìí, nítorí náà mo fẹ́ràn ẹranko ọ̀sìn lọ́pọ̀lọpọ̀.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó mélòó, omi tí mo máa ń mu lójoojúmọ́ ó máa tó ike ọ̀dà kan nítorí mo fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀. Omi sì máa ń ṣe ara lóore, nítorí náà mo ṣe máa ń mu omi ọ̀pọ̀lọpọ̀ jù lójoojúmọ́ kí ara mi ba lè yá gágá. Ó jẹ́ ike ọ̀dà kan tí mo máa ń mu ní ojoojúmọ́. Ṣùgbọ́n ọjọ́ tí n bá rí oúnjẹ jẹ mí n fi bẹ́ẹ̀ mo mu omi lọ́pọ̀lọpọ̀, ọjọ tí bá rí oúnjẹ jẹ, èmi máa ń mu omi lọ́pọ̀lọpọ̀ nítorí ọ̀ǹgbẹ́ ó máa ma gbẹ mí.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sẹ̀ẹ̀sẹ̀? Ìpàdé tí mo máa ń lọ́sẹ̀ lọ́ṣẹ̀ kò ju mẹ́ta lọ. Òhun náà ni ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀, mo máa ní ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi àti àwọn ọ̀gá mi níbi iṣẹ́, níbi tí a ti máa sọ bí a ṣe máa jẹ́ kí ilé iṣẹ́ wa kó gùn ké àti kó ba lọ síwájú. Lẹ́ẹ̀keji òhun náà ni àárín ọ̀sẹ̀, a máa ní ìpàdé ní ibi iṣẹ́ náà. Lẹ́yìn tó báwà di ìparí oṣù, a máa ní ìpàdé ẹbí tí a máa ṣe náa ní ìparí ọ̀sẹ̀.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ayé ti lajú níìsín, a kì í kọ lẹ́tà bí ti ayé àtijọ́. Nísìínyi, à kan máa lọ sori Íńtánẹ́ẹ̀tì, a máa gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ni ta fẹ́ bá sọ̀rọ̀, a máa, a máa sọ nǹkan tí a fẹ́ sọ fún wọn ju kí a máa rán lẹ́tà lọ sí wọn ní àsìkò tí a wà yìí, nítorí gbogbo ẹ̀ ti di ìrọ̀rùn.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọ orin lọ́pọ̀lọpọ̀. Mo sì máa ń gbọ́ oríṣiríṣi orin bí i àwọn orin òṣùpá, orin àwọn màláíkà àti orin àwọn bí i Pàsúmà. Mo máa ń gbọ́ orin wọn lọ́pọ̀lọpọ̀ nítorí mo fẹ́ràn láti máa gbọ́ orin. Ó sì máa ń jẹ́ kí màá kọ orin. Nítorí náà mo sì máa ń kọ orin. Mo fẹ di olórin n j'ọkan mi tí rí ayé ṣùgbọ́n, mo sì máa di ní ọjọ́ kan n j'ọkan.

Ṣé o máa fún àwọn òṣìṣẹ́ ẹ ní owó àfikún? Àwọn òṣìṣẹ́ tàn ṣiṣẹ́ lábẹ́ mi tí wọ́n bá ṣe dáadáa tí owó sì wole dáadáa níbi iṣẹ́, mo máa fún wọn ní owó àfikún kí wọ́n bá lè ṣe dáadáa jù bí wọ́n ṣe ṣe tẹ́lẹ̀ lọ àti gba ọdún náà, mo máa fún wọn ní owó àfikún ko n bá lè lọ fi tọ́jú ẹbí wọn nílé lẹ́yìn ìgbà to bá ṣiṣẹ́ fún mi tán.

Báwo ni ọ̀ṣẹ̀ máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́? Tí owó bá dà emí àti àwọn ọ̀rẹ́ mi pọ̀, tó bá jẹ́ owó iṣẹ́ tí ẹnìkan gbogbo wa jọ ṣe ni, a máa pín dogbadogba. Ṣùgbọ́n tó bá jẹ́ elómi ló mú iṣẹ́ wá, a máa pín bí o ṣe ye kẹ́ ẹ̀ pín. Ìyẹn jẹ́ pé ẹni tó mú iṣẹ́ wá ló máa gbowó jù. Ṣùgbọ́n tí owó bá dà wa pọ̀ tó jẹ́ owó mi ni, ó níikaluku a máa lọ́ ni lọ̀tí e ni, èmi ni kan máa dà pín owó mi náà fúnra mi.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Lẹ́yìn tí n bá ti ṣiṣẹ́ ní àárín ọ̀sẹ̀, tó bá sì ti di ìparí ọ̀sẹ̀, mo fẹ́ fi gbádùn ní abi ki n fi sí mi. Tó bá di ọjọ́ ìparí ọ̀sẹ̀, n bá kọ́kọ́ lọ sí mi ní ọjọ́ àkọ́kọ́ tó bá sì di ọjọ́ kejì, màá lọ sí mọ́ṣáláṣí màá sì lọ yin Olúwa ni ogo.

Kí ni o máa ń ṣe nígbà tí ojú bá rọ̀? Tí ó bá sí ti dí àdígba ojo tí òjò ti n rọ̀, mi n kì n fọṣọ njọ̀ ojo nítorí tí n bá fọṣọ, oorun oní rán tí ojo máa fi, tí òorun máa fi gbé aṣọ mi. Ṣùgbọ́n ohun tí máa ń ṣe nígbà ojo ohun náà ni kí n wá n nù ilé, kí n máa wo ehh fíìmù àbí kí n máa sùn, or kí n máa gbọ́ orin nígbà ojo, kí n sùn kí n sì búra mí ó sì máa n jẹ́ kí ara mi yá ngba nàa.

Se o féràn lati maa lo si etí òkun? Mo féràn lati maa lo si etí òkun ati etó òòsà sùgbón mọ féràn ẹtí òkun nítorí bi omi orí òkun bó se níyò, bó se maa dùn l'enu. Mo maa féràn àti maa lo síbè. Óní òkun ti èmi àti àwon ebí lo nigba kan a seré, inú wa dùn o dà bi i maa l'olé mo ni wí pé ki maa gbe ni etí òkun sùgbón kòsí mo maa lo si ilé ìwé padà, so mo ní lati padà lo si ile nitori na o je n féràn etí òkun lopolopo. Àti kékeré ni mo tí n lo sí etí òkun. Lati lo maa se ìgbádùn àti faaji.

Ṣé o ti lu etí rí? Ọkùnrin ni mí nítorí náà mi tí lu etí mi rí ṣùgbọ́n oo wu mí láti lu. Ṣùgbọ́n tí bá fẹ́ lu, àwọn ènìyàn máa sọ, "àwọn ọmọlúàbí kò kì í lu etí o. Àwọn ọmọ burúkú ni ó máa ń lu etí ni." Ọkùnrin nítorí náà ni tí lu etí mi ṣùgbọ́n ìgbà kan ṣí ń bọ̀ tí mo máa lu etí mi.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ jù láti kékeré mi tí àwọn òbí mi máa ń gbọ́, tó sì ti fi kọ mi létí, tí èmi ló sì ti fẹ́ràn rẹ, nítorí gbogbo wa ní, tí ìyá wa bí àti bàbá wa bí ni a fẹ́ràn orin àpàlà lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn àti máa gbọ́ orin àpàlà ju àgẹ́gẹ́ orin àyinla ọmọwúrà, nítorí náà mo fẹ́ràn orin yìí lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀? Tí bá fẹ́ rán sí ọ̀rọ̀ kí má ba gbagbe, máa mú gègé àti ìwé, màá kọ àwọn ọ̀rọ̀ sí ilẹ̀ kí n bá lè máa rántí dáadáa. Nítorí mo máa ń gbàgbé ǹkan nígbà mìí, kò sí èèyàn tó wà láyé yìí tí ò kí ń gbagbe ǹkan. Nítorí náà, mo máa ń kọ àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo máa kọ sínú ìwé kí n bá lè máa rántí.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó tí mo ṣe kẹ́yìn, ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí mo ka ìwé mi lọ́pọ̀lọpọ̀, mo sì mọ gbogbo ohun tó yẹ kí n kọ, gbogbo ohun tí mo kà, òun ló sì jáde nínú ìgbéyàwó tí mo ṣe. Ó sì mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ìgbéyàwó yẹn, ó dára lọ́pọ̀lọpọ̀. Inú mi sì dùn pé mo máa ṣe yege nínú ìgbéyàwó tí mo ṣe yìí.

Ṣé o máa ń sáré? Nígbà tí mo ṣi wà ní ilé-ìwé kékeré, mo máa ń sáré fún ilé-ìwé mi dáadáa nítorí pé mo mọ eré ń sá títí mo ṣe dàgbà. Tí mo fi wà ní ilé-ìwé ẹ̀kọ́ gíga mo sì ń sáré fún wọn náà. Mo sì máa ń gbá bọ́ọ̀lù nítorí eré sísá tí mo mọ̀ ń sá. Mo sì fẹ́ràn pé mo mọ eré ń sá lọ́pọ̀lọpọ̀ láti kékeré.

Nígbà wo lo máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ, tó bá ti di ìparí oṣù ọ̀sẹ̀, ní gbogbo ìparí ọ̀sẹ̀, oun ní máa ń ṣe ìmútò ilé mi torí gbogbo àárín ọ̀sẹ̀, màá ma lọ ibi iṣẹ́ mi ní ráyé láti ṣe ìmọ̀tótó. Tó bá dí ìparí ọ̀sẹ̀, gbogbo aṣọ́ mi, màá ma fọ ilẹ̀, màá gba maanu, màá fọ balùwẹ̀ tí mo ti ń wẹ̀. Màá fọ àwọn abọ́ mi ní ìparí ọ̀sẹ̀ nítorí ìmọ̀tótó ń ṣẹ́gun àrùn gbogbo. Mo sì fẹ́ràn láti máa ṣe ìmọ̀tótó nítorí ọ ti kọ́ mi ní ọ́pọ̀lọpọ̀ láàtìkékeré bí ìmọ̀tótó ṣe dára nínú ayé ẹ̀dá.

Agogo mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Tí ó bá ti di alẹ́, mo máa ti dá ọ̀nà oúnjẹ tí mo fẹ́ se máa se maa ti dá láti aago mẹ́fa kí ń má baà lè jẹun ní àkókò tí agogo bá ti lọ. To bá máa fi di aago mẹ́jọ lẹ́yìn tí n bá kirun tán, màá bu oúnjẹ mi sínú abọ́, màá sì jẹun kí akoko má bàá lọ. Aago mẹ́jọ gbáko ni máa njẹ oúnjẹ alẹ́ mi.

Gíga wo ni o ga tó? Gíga tí mo ga tó òun náà ni ẹsẹ̀ márùn-ún mẹ́fà nítorí mo ga ní wọ́n bá mi ga lọ́pọ̀lọpọ ṣùgbọ́n mo ní àwọn ẹni tó ga nínú ẹbí mi tó si ga jù mí lọ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n gíga tí mo ga kò ṣe gíga lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n márùn-ún mẹ́fà ẹsẹ̀ ni mo ga.

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù lọ́pọ̀lọ́pọ̀ tí mo máa ń wọ̀ ní ìgbà òtútù. Nítorí mi ò fẹ́ kí òtútù mú mi. Ó ní oríṣìíríṣìí àìsàn tí òtútù máa ń fà tí òtútù bá sì wọnú ara ènìyàn. Ohun náà ni, ìkàtá, ikọ́, àti ibà tí òtútù bá sì pọ̀jù. Nítorí náà, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ lọ́pọ̀lọ́pọ̀ kí òtútù máa bà mú mi. Nígbà òòrùn, aṣọ òòrùn náà sì wà tí mo máa ń wọ̀.

Ṣé o fẹ́ràn láti máa jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Tí bá ti wà nínú ọkọ̀ òfurufú, ibi fèrèsé ni mo máa ń fẹ́ láti máa jókòó sí jù. Nítorí níbi fèrèsé, mo máa rí gbogbo ohun tó ń lọ ní òfurufú, màá rí dáadáa ju kin jókòó sí ibi tó ń ṣẹ̀gbẹ́ fèrèsé lọ. Nítorí náà, màá le mú ìràǹbànísọ̀rọ̀ mi, màá de ṣe àyàwòrán ibi tí mò ń lọ.

Kíni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí n bá ti wà nínú ọkọ̀ tí mò ń lọ sí ìlú ibòmí, màá mú ohun tí màá fi máa gbọ́, màá ti bọ esé, mo sì máa gbọ́ orin àbí kí máa wo mu-- kí n bí máa wo ìwọ̀nron ní orí ẹ̀rọ ibanisọ̀rọ̀ mi nígbà tí mo bá lọ sí ibi kan tí mo sì wà nínú ọkọ̀.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ rẹ lójoojúmọ́? Iyé ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́ kò lónká nítorí gbogbo ìgbà tí mo bá ti tọ̀ àbí tí mo tí ṣe ìgbọ̀nsẹ̀ ní ojúmọ́ mo máa fi ń fi fọ ọwọ́ mi, àbí tí n bá fẹ́ dáná, mo máa ń fọ ọwọ́ mi. Nítorí náà kò lonká tí mo fi máa ń fọ owo ní ojoojúmọ́. Ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí ẹ̀mí gan ò lè ká tán nítorí ojú. Gbogbo ìgbà tí mo bá ti ṣe ìgbọ̀nsẹ̀ abí itọ́ ni mo máa ń fọ ọwọ́ mi.

Báwo ni o ṣe máa ń kọ ju àwọn ìṣòro níbi iṣẹ́? Tí mo bá ti wa ní ibi iṣẹ́ tí mo ti ń rí oríṣiríṣi ìṣòro, màá lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn mi, àwọn ọ̀rẹ́ mi. Mo máa bèrè bí ìṣòro yìí ṣe lè yanjú. Mo pín lọ sọ́dọ̀ àwọn ẹni tó jù mí lọ tí mo tú mọ̀ pé wọ́n ti kọjá ìṣòro yìí nínú ayé wọn. Màá béèrè lọ́wọ́ wọn kí wọ́n bá lè bá mi wò bí a ṣe le yanjú ìṣòro yìí ní ibi iṣẹ́. Tí bá rí pé ó sì dá mi lára, yàjú òun ni mo sì máa lò láti fi yanjú ìṣòro òun.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ rẹ? Àwọn tí mo ń bá ṣiṣẹ́ tọ́sí ṣiṣẹ́ ni, abẹ̀mí àti àwọn ọ̀gá mi. Mo mọ̀ pé kí wọ́n gbọdọ̀ ní làákàye nitori laakaye ni ẹ̀mi àti àwọn alábáṣiṣẹ́ mi lálẹ́ ní ìbáṣepọ̀ gidi. Ẹni tó bá ti ní làákaye kò ní jẹ́ kí ilé iṣẹ́ gùn ké. Nítorí náà, èni to ní làákàye ni mo máa ń bá ṣepọ̀ pẹ̀lú ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ni àsìkò tí mo bá ti ní iṣẹ́, mo máa ń ṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀ tàbí kí n lọ sí ibi tí máa ti dára mi lárayá tí mo máa ti rí ìgbádùn. Òun náà ni ìbi érèpá kí n ba lè máa dára mi lárayá lọ́pọ̀lọpọ̀ kí n má baà lè máa ronú tí mo bá ti dá wà.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán lọ́pọ̀lọpọ̀ ní àsìkò tí mo bá ti ní pé mi níṣẹ́ tí mo sì rí ohun tí mo fẹ́ ṣe àbí ẹni tí mo bá fẹ́ bá ṣeré. Mo máa sùn ní ọ̀sán o tun di ìrọ̀lẹ́ kí tó ji ná, kí n má tun sùn ní alẹ́ o tun di aró kí n tó jí.

Igba meloo ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Tí n bá n lọ sí ibi iṣẹ́ oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà dé ibi iṣẹ́. Ọ̀nà mi tó yá jù, òun náà ni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Òun náà ni wákàtí tó máa gbà kí fi dé ibi iṣẹ́. Èyí tó gùn nítorí pé ọ̀nà yẹn gùn mii kí ń gbà a. Bẹ́ lọ́pọ̀lọ́pọ̀ yẹn, mi lo wákàtí ogójì kí n tó dé ibi iṣẹ́ tí mo bá gbà bẹ̀.

Ṣé o fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Mo fẹ́ràn oúnjẹ tó ní ata lọ́pọ̀lọpọ̀ nítorí ata ó ní iṣẹ́ tó ń ṣe lára. Nítorí náà, mo máa ń jẹ òun ata lọ́pọ̀lọpọ̀ kí ó ba lè máa ṣiṣẹ́ ire ní ara mi. Nítorí oúnjẹ tí kò bá la ata yóò kó máa lọ wọ́rọ́ lẹ́nu mi, kò ní ní gidi lẹ́nu ju èyí tó ní ata lọ.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Mo ní ago ọwọ́ lóríṣiríṣi tí mo máa ń wọ lọ sí ibi iṣẹ́ àti òde. Nítorí mo fẹ́ran ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀ láti kékeré. Nítorí mo máa ń lo ago ní ilé ìwé mi. Nítorí náà mo sì ti máa wọ ago tó sì ti mọ̀ mi lára láti kékeré tí mo sì máa wọ ago káàkiri ibi tí mo bá ń lọ. Kódà kí ń máa lọ ilé ìwé àbí ibi iṣẹ́, mo màá wọ ago ọwọ́ mi.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rán tí? Ohun tí mo rán tí jù ní ìgbà ọmọdé mi ò náà ni, ibi eré ọ̀pá atá tí máa ń lọ ṣeré tí gbogbo àwọn ọmọdé àdúgbò Mọ̀kúràwà lọlọ tí lọ ṣeré. A máa ń gbá bọ́ọ̀lù, a sì máa ń wa kẹ̀kẹ́. Mo sì máa ń mú oúnjẹ mi, màá fi wá kẹ̀kẹ́ mi, wá ní jẹun oníjó náà lọ́hùn. Mo máa rán tí àsìkò ìgbà yẹn lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Wákàtí tí mo máa ń lò nbi iṣẹ́ mi òun nà ni wákàtí mẹ́wàá. Ṣùgbọ́n tí iṣẹ́ bá ti pọ̀ jù, màá lo wákàtí méjìlá ní ibi iṣẹ́. Nítorí bóo bá ṣe ṣiṣẹ́ sí ni wọ́n sì máa san owó ẹ sí. Nítorí gbogbo wákàtí tó bá lò, òun lọ́ ṣì máa ṣe jọ tí wọ́n sì máa fún ẹ ní owó ẹ tó bá di ìparí oṣù.